Ẹ kú dédé àsìkò yìí ní ibi kí ibi tí ẹ bá ti ń gbọ́ mi ní àsìkò tí a wà yìí. Àà, ní ọ̀sán yìí níbi tí mo wà, báàjẹ́ àárọ̀ ni níbi tí ẹ wà bí alẹ́. Mo fẹ́ kí wa k'àbọ̀ sí àsìkò yìí àti páápàá jùlọ. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkórí kan tí a ń pè ní "báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ?" Lẹ́kànṣí àkórí náà ni "báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ?" Ọjọ́ ìbí kì kàn ṣe ọjọ́ lásán gẹ́gẹ́ bí a ti mọ̀. A rí pé èyí jẹ́ ọjọ́ tí oníkúlùkù ènìyàn máa ń dúpẹ́, wọ́n sì máa ń ṣe àjọyọ̀. Ọjọ́ tí a bí wọn sáyé, ọjọ́ tí a ti dé ayé tàbí ọjọ́ tí a ti rí ìmọ̀lẹ̀, ọjọ́ tí ìgbésí ayé wa bẹ̀rẹ̀. Èyí ni ọjọ́ ìbí tí a mọ̀ sí ọjọ́ ìbí. A rí pé tí a bá wo ọjọ́ yìí kì í ṣe gbogbo ènìyàn ló ń fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún ìdí kan tàbí ìmíràn. Ṣùgbọ́n kì í ṣe nípa ayẹyẹ ẹnìkan ni a lè fi ṣe ọjọ́ ìbí. A rí pé ó jẹ́ ọjọ́ tí ó yẹ kí a dúpẹ́ lọ́wọ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ pé a tú rí ọdún mẹ́rin tàbí ọdún miran nínú ọdún pé a wà lórí ilẹ̀ ayé. Kì í ṣe gbogbo èyàn ló ní irú àǹfààní báyìí. Gẹ́gẹ́ bí ẹnìkan tí irú ọdún yẹn bá bá wa láyé, kì í ṣe pé kí ènìyàn dáná jẹun àbí ohun mímu nìkan ni ènìyàn fi lè dúpẹ́ lọ́wọ Ọlọ́run. Tó bá jẹ́ gẹ́gẹ́ bí Kristẹ́nì, irú ẹni bẹ́ẹ̀ lè lọ sí ilé ìjọsìn kó dúpẹ́ lọ́wọ Ọlọ́run nípa gbígba àdúrà àti kíkọrin àti jó. Tó bá dẹ̀ jẹ́ Mùsùlùmu, Mùsùlùmu náà yẹ ẹlẹ́sìn Mùsùlùmí. A rí pé irú ẹni bẹ́ẹ̀ a tún lè lọ sí mọ́sálásí gẹ́gẹ́ bí Mùsùlùmu láti lọ sí iwájú Ọlọ́run kí ó dúpẹ́. A rí pé ọjọ́ yìí ó yẹ kí a máa yin Ọlọ́run lógo gẹ́gẹ́ bí olórin David di sísọ, ó ní kí o fi ọkàn wa sí ipo ọgbọ́n kí àwa kí ó lè máa yin. A yin Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tí a tún rí gbà. Pé kì í ṣe pé a tun wà láyé nìkan ṣùgbọ́n nínú ìlera pípé. A rí pé díẹ̀ nínú wa kò ṣe ayẹyẹ pẹ̀lú ayọ̀. Kì í ṣe nítorí pé a kò fẹ́ ayọ̀ àbí ṣùgbọ́n nítorí pé ààyè tí ó sì tàbí ohun tí irú ẹni bẹ́ẹ̀ tó jókòó tó ronú bí ọdún tó kọjá ṣe rí. A rí pé èyí lè mú kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó wá síru ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí ó bá wo ohun tí ó ń là kọjá àbí ibi tí ó fẹ́. Ṣùgbọ́n òtítọ́ ibẹ̀ ni pé níwọ̀n ìgbà tí a bá rí ọdún ìmíì ní òkè ẹ̀pẹ̀, ó yẹ kí a máa yin Ọlọ́run lógo, kí a máa fi ògo fún Ọlọ́run. Nítorí náà bí a bá ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wa, kò yẹ kó dá lé lórí owó tàbí ayẹyẹ nkan ńlá àbí pé iná dídá tàbí nǹkan mímu. Ó yẹ kí a yin Ọlọ́run gẹ́gẹ́ bí mo ti sọ. Díẹ̀ ló máa ń lọ sí ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí. A nílò láti dúpẹ́ lọ́wọ Ọlọ́run. Kì í dee ṣe èyí nìkan, a tún lè fún tálákà ní ohun ìmi àbí àwọn ará láti fi yin Ọlọ́run lógo. Ọjọ́ ìbí kì í ṣe ọjọ́ jíjẹ oúnjẹ òyìnbó nìkan, ó jẹ́ ọjọ́ ìdúpẹ́. Ní ìparí, ìbéèrè pé báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ kì í ṣe ìbéèrè ayẹyẹ nìkan. Ó jẹ́ ìbéèrè ọ̀pẹ tó yẹ kó máa fún wa ní ìdùnnú kí ó sì máa mú wa ronú bí a bá ṣe ń ṣe pẹ̀lú ayọ̀. Dáàní, Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. Ẹ ṣeun fún àǹfààní yìí.

Ẹ̀yin olùgbọ́ mi, ẹ kú àbọ̀ sí àsìkò yìí. Lónìí, mo tún fẹ́ sọ̀rọ̀ lórí àkórí kan tí ó wọ́pọ̀, pàápàá jùlọ ní ayé òde òní. Àkórí náà ni ṣé o ti gun alùpùpù rí? Ṣé o ti gun alùpùpù rí? Fún ọ̀pọ̀ ènìyàn, a rí pé alùpùpù kì í ṣe nǹkan tuntun, pàápàá jùlọ ní òde òní. Alùpùpù jẹ́ ọ̀nà ìrìnàjò, ó jẹ́ ọ̀nà iṣẹ́, ó jẹ́ ọ̀nà ìgbésí ayé. Tí a bá ní ọ̀nà ìrìnàjò, a rí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń rin ìrìnàjò, pàápàá jùlọ tó jẹ́ ibi tí ó súmọ́ ibi tí wọ́n ń lọ tí ǹ ṣe ibi tó jìn, ọ̀nà tó jìn rara, wọ́n fẹ́ràn láti wọ alùpùpù. Tí a bá sọ nípa ọ̀nà iṣẹ́, a rí pé ní òde òní, ọ̀pọ̀lọpọ̀ ni a fẹ́ rí pé alùpùpù ni ó jẹ́ iṣẹ́ òjọ́ tí wọ́n yàn láàyò láti fi ṣe iṣẹ́ òòjọ́ wọn. Tí a bá tún wò ó ní ọ̀nà kẹta, ọ̀nà ìgbésí ayé, a rí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ní alùpùpù fúnra wọn tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́, ẹ́, ìmúgbádùn ayé. Bí wọ́n fẹ́ lọ ibi kan ni tí wọ́n ò nílò láti sọ pé kí wọ́n tún lọ wọ, ẹ́hn, ọkọ̀ tí a pè ní, ẹ́h, public drive èyí commercial drive táwọn ènìyàn ń pè ní ọkọ̀ ojú-pópó. Nítorí pé owó wọn lè má tii kà ati ra, ẹ́h, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, wọ́n á ra alùpùpù nídi pé owó rẹ̀ kéré púpọ̀ sí ti, ẹ́, mọ́tò ayọ́kẹ́lẹ́. Tí a bá wò ó, a rí pé alùpùpù kì í ṣe nǹkan tí ènìyàn kàn lè gun. Ẹ̀, ènìyàn mọ̀ ǹkan gùn àbí ó mọ̀ kẹ̀kẹ́ gùn kó má lo ń fẹ́ gun alùpùpù kì í ṣe irú bẹ́ẹ̀ yẹn. Ó nílò ẹ̀kọ́, ó nílò ìgbójú sí láti lè mọ̀, ẹ́, bí a ṣe ń gun alùpùpù. Nítorí náà, ó dẹ̀ bí àkíyèsí àti ìṣọ́ra gidigidi, pàápàá jùlọ lójú pópó. Ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tí ó má ń ṣẹlẹ̀, a rí pé àwọn ìjàmbá yìí wáyé nítorí àìṣọ́ra àti àìní àkíyèsí. Púpọ̀ ni àwọn, ẹ́, tí ń gun alùpùpù yìí a rí pé wọ́n ń lo àwọn gbogbo ǹkan tí ó yẹ kó máa lò, pàápàá jùlọ ìbòrí tí ó yẹ kó dé sí orí láti fi ṣe gẹ́gẹ́ bí, ẹ́, ìdáàboòbò. A rí pé gbogbo àwọn ǹkan yìí jẹ́ kí, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá kí ó máa ṣẹlẹ̀. Ọ̀pọ̀ náà láti òde pé wọ́n má ń sáré àsápajudé nígbà tí wọ́n bá wà lójú pópó. Gbogbo àwọn ǹkan yìí ni ó nílò ìṣọ́ra tí ó sì nílò àbojútó. Àti àwọn tí wọ́n ń gbé sórí alùpùpù yìí, ìyẹn ni àwọn tí ń rin ìrìnàjò ọ̀pọ̀ sílẹ̀ láì-- nǹkan, wọ́n ò ní, ẹ́hn, afáradà nígbà tí alùpùpù bá bọ́ sí ibi tí ò ṣe. A rí pé wọ́n nílò láti fi ọwọ́ sówọ́pọ̀ pẹ̀lú àwa alùpùpù yìí kí wọ́n lè yọrí sí ibi tí ó da. Nítorí náà, àti àwa alùpùpù, èyí àwọn tí ń gun alùpùpù àti àwọn arìnrìnàjò gbogbo wa náà la nílò láti f'ọwọ́ sówọ́pọ̀ kí á lè ní ìrìnàjò tí ó péye. Alùpùpù kì í pa ènìyàn, bẹ́ẹ̀ yẹn àìṣọ́ra ni ó má ń fàá fún ọ̀pọ̀lọpọ̀ tí ó fi ń ní ìjàmbá tí ó sì má ń fa ìṣòro. Tí a bá gun alùpùpù pẹ̀lú ọgbọ́n, ó lè jẹ́ ohun rere. Tí a bá sì ń gun ní ìdàkejì, èyí má ń mú ìṣòro wá lọ́pọ̀ ìgbà. Ní ìparí, ẹ̀yin olùgbọ́ mi, ìbéèrè pé ṣe ohun gun alùpùpù ń ṣe ìbéèrè ìrìnàjò nìkan, ṣùgbọ́n fún arìnrìnàjò, a nílò láti múra sílẹ̀, a sì nílò láti mọ ojúṣe wa. Ẹ ṣe ohun fún àǹfàní yìí.

Ẹ̀yin olùgbọ́ mi, ẹ kú àbọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ báyìí lórí àkórí kan tó rọrùn láti dáhùn ṣùgbọ́n ó tún jinlẹ̀ gan nígbà tí a bá ronú nípa rẹ̀. Àkórí yìí ni a pè ní "Àkókò ọdún wo ni o fẹ́ràn jù?" Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Tí a bá wò ó, a rí pé ní ayé tí a wà yìí, gbogbo rẹ̀ ni ó ní àkókò tirẹ̀. A ní àkókò lóríṣiríṣi, àkókò ojo, èyí tí a mọ̀ sí rainy season, àkókò ojú, àkókò ooru, àkókò ọ̀dà tàbí àkókò ọyẹ́. A rí pé gbogbo àkókò yìí ni ó ní ìwúlò tirẹ̀. Kì í ṣe àkókò kan ni Ọlọ́run fún wa ní ilẹ̀ ayé tí a wà. Nígbà tí àwọn àkókò yìí bá wà bí a ṣe gbà á, a gbọdọ̀ tún ṣe ohun tí a mọ̀ sí ìwú-- ìmúlú-- ìmúwúlò rẹ̀ ká mú lò. Nígbà tí àkókò ojo bá dé, ó ní ìwúlò tirẹ̀, bẹ́ẹ̀ sì ni òun náà ní ìpa tíi ó dàń pé kò tún ní ìwúlò fún. Tí a bá wo àkókò ojo gẹ́gẹ́ bí àkókò kan, a rí pé ní àsìkò yìí, ooru máa ń dínkù, gbogbo ibi máa ń tutù, ara ń sìn lé. Ṣùgbọ́n nípa jíjade àbí rìnrìn lọ sí ibìkan tàbí ibìkejì, a máa ní ìpèníjà lọ́pọ̀ ìgbà nítorí pé èyí á jẹ́ kí ojú ọ̀nà pàápàá jù lọ àwọn ibi tí a ti ṣe òpópónà dáadáa sí. Ó máa ní ìpèníjà ọkọ̀ láti lọ sí ibìkan tàbí ibi míì. Lójú pópónà bákan náà, a rí pé a máa ní ìpèníjà láti wọ ọkọ̀ láti ibìkan dé ibìkejì nígbà tí òjò bá bẹ̀rẹ̀. Àkókò ooru, èyí tún a rí pé ní àkókò yìí gbogbo ibi tí èèyàn bá wà ní òòrùn máa ń ràn. Ìyá sì ń jẹ́ kí aṣọ gbẹ lásìkò tí èèyàn bá fọṣọ síta. Ẹ lè lọ sí ibi tí ówùnyín tí ò ní sí ìdádúró ojo tàbí òjò só èyín mọ́lé. Ṣùgbọ́n bákan náà ooru kò dá lára. Nígbà tí èèyàn bá wà ní, ní inú ilé, a rí pé gbogbo ibi tí èèyàn bá wà ló máa ń dàbí pé ooru máa ń mú ní àsìkò tí a sọ yìí. A wà ri pé gbogbo àsìkò yìí náà ni ó ní ìwúlò tirẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Gbogbo àsìkò yìí náà ni ó yẹ kí ènìyàn gbà kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyán wà ní orí ilẹ̀ ayé. Nígbà tí à ń gbádùn gbogbo àwọn àsìkò yìí tí a sì ń ṣe ìwúlò, ìmúwúlò wọn. Bá ṣe ń fẹ́ràn àkókò ọdún kan ju òmíì lọ, bẹ́ẹ̀ náà ni a gbọdọ̀ kọ́ láti gba gbogbo àkókò ayé bí wọ́n ṣe rí. Ní ìparí, ẹ̀yin olùgbọ́ mi, àkókò ọdún wo ni o fẹ́-- o fẹ́ràn jù lọ gẹ́gẹ́ bí ìbéèrè yìí kì í ṣe ìbéèrè ojú ọjọ́ nìkan, ó jẹ́ ìbéèrè ìgbésí ayé náà. Kí a lo gbogbo àkókò wa dáadáa, kí á lo gbogbo àkókò tí a bá ti rí kí á lò ó bí Ọlọ́run ṣe fẹ́ kí á lò ó, kí á ṣe ìmúwúlò wọn ní ọ̀nà tí ó yẹ, kí á kọ́ nínú gbogbo ìpinnu, kí á dúpẹ́ fún gbogbo àkókò nítorí pé àkókò kì í dúró de ẹni kan gẹ́gẹ́ bí àṣẹ sọ a ti mọ̀. Nítorí náà a gbọdọ̀ lo gbogbo àkókò wa dáradára. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe gan fún àǹfàní yìí.

Ẹkáàbọ̀ ẹ̀yin olùgbọ́ mi lẹ́èkan ti, mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí tí ó kún fún ìrìnàjò àti ìtura ọkàn. Àkórí yìí ni: ṣe o fẹ́ràn lọ sí etí òkun? Ṣe o fẹ́ràn lọ sí etí òkun? A rí pé, eh, etí òkun kì í ṣe ibi ìrìnàjò lásán gẹ́gẹ́ bí a ti mọ̀. Ó jẹ́ ibi tí omi tí ó ti pàdé ilẹ̀, ibi tí afẹ́fẹ́ ń fẹ́ ní ọ̀tún ló sìń, ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń fẹ́ láti sinmi tàbí láti ṣeré. Nígbà tí mo bá lọ sí etí òkun gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń rin ìdàkejì, mo sì máa ń fẹ́ fi ara balẹ̀ kí n lè fi ọkàn balẹ̀. Èyí ni láti sinmi. Gẹ́gẹ́ bí èmi bí ẹnìkan, mo rí pé agbègbè yìí jẹ́ ibi tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí, ẹ́ẹ́, nígbà tí mo wà ní kékeré, àwọn òbí mi jẹ́, ẹ́ẹ́, àwọn ẹni kan tí, tí ó ṣe iṣẹ́, ẹ́ẹ́, pàpẹ́ja ní etí òkun. Nígbà ọ̀pọ̀ tí a bá lọ, a rí pé gẹ́gẹ́ bí ọmọdé, a máa ń fẹ́ láti sáré káàkiri pẹ̀lú, ẹ́ẹ́, iyanrìn rẹ̀ tí a mọ̀ sí ilẹ̀ àbí iyẹ̀pẹ̀. A máa ń fẹ́ fi ṣeré bí ó ṣe funfun, a máa ń wọ̀ ọ́ ya àwòrán láti ibìkan sí ìkejì. A fẹ́ wo bí omi ṣe rí, omi á lọ síwájú lọ sẹ́yìn, ìgbà míì á sì dúró, ìgbà míì òkun á ru tí a dàbí ẹ́ pé àwọn nǹkan kan ń jà. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí jẹ́, ẹ́ẹ́, ẹ̀bùn Ọlọ́run, bí Ọlọ́run ṣe dá òkun. A rí pé tí a bá kúrò nínú ayé ta lọ sí ibi etí òkun yìí, ariwo á dínkù, ẹ̀yàn á lè fi ọkàn balẹ̀, ẹ̀yàn á rí omi bí ó ṣe rí, bí a fẹ́ fẹ́ òkun bó ṣe tutu nínú ara. Àwọn èèyàn fẹ́ láti lọ wo irú àwọn nǹkan báyìí àti láti fi ara balẹ̀. Àwọn èèyàn á máa rìn ní ẹ̀gbẹ́ omi, wọ́n sì máa ṣeré, ọ̀pọ̀ á máa ya fọ́tò. Fún èyí, ó jẹ́ kí á ti lọ sí etí òkun jẹ́ ohun tí ń wú ènìyàn lórí. Èrí ọ̀pọ̀ ìgbà àwọn ẹ̀mí á sì ń jókòó, a máa ronú ìgbésí ayé wọn. Etí òkun máa ń kọ́ wa ní ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, lápa júlọ bí omi yẹn ṣe máa ń rì. Omi kì í dà dúró, a máa lọ síwájú lọ sẹ́yìn. A rí pé ní tí a bá wò ó bí ìgbésí ayé ènìyàn ṣe rí gan-an ni. Nígbà mìíràn, a rí pé ohun tí èèyàn bá ń là kọjá ìgbà míì, á fẹ́ dàbí ẹ́ pé ìjì ń jà nínú ayé ẹni bẹ́ẹ̀. Ìgbà mìíràn sì ni yìí, gbogbo rẹ̀ á dùn tí èèyàn á tún dúpẹ́. A rí pé tí a bá wò ó bí ayé ṣe rí gan-an ni ó fi dàbí ẹ́ pé etí òkun ṣì ń ṣe bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe dá a. Ṣùgbọ́n ó máa ń padà balẹ̀ yẹn òkun yìí nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní run. Nígbà mìí naa tí èèyàn bá ń là ìṣòro kọjá, ẹ̀yàn á padà kúrò nínú ìṣòro yìí tí ọkàn rẹ̀ á sì ń balẹ̀. Ìgbésí ayé wa tún rí bẹ́ẹ̀. A ní ọjọ́ ayọ̀, ọjọ́ ìṣòro, ọjọ́ tí ó dàbí ẹ́ pé ó kú díẹ̀ kí a tó nínú jíjẹ àbí mímu. Ṣùgbọ́n gbogbo rẹ̀ máa kọjá tí a bá lè forí tì í. Kò sí ìṣòro tí ó wà pẹ́pẹ́, gbogbo rẹ̀ á kọjá ni. Ní ìparí, ẹ̀yin olùgbọ́ mi, mo fẹ́ kí a wò ó pé ṣe o fẹ́ràn láti lọ sí etí òkun kì í ṣe ìbéèrè ìrìnàjò nìkan, bọ́yá láti lọ fún ìgbádùn. Ṣùgbọ́n a nílò láti fún ara wa ní ìsinmi ọkàn kí a sì ronú. Ó jẹ́ ìbéèrè ìtúnṣe ara. Bí a bá fẹ́ràn láti lọ sí etí òkun, kí á lọ, kí á sì sinmi. A rí pé nígbà tí a bá jẹ́ kí ọkàn wa sinmi, èyí á lè ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Ẹ ṣe ohun púpọ̀ fún àǹfààní tí ẹ fún mi.

Ẹkáàbọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi, mo kí yín ní ẹ̀kan sì. Ni àsìkò yìí, mo fẹ́ wo ẹ̀ akọ̀ri yìí tí ó sọ nípa nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà. Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà. A rí pé tí a bá wò ó ní àsìkò tí a wà yìí, dókítà jẹ́ ẹnìkan tí ó mọ̀ nípa ètò ìlera. Ètò ìlera ní gbogbo ọ̀nà. A ní àwọn tó mọ̀ nípa ti ètò ìlera tó jẹ́ àyẹ̀wò nípa ti ara àbí tó níí ṣe pẹ̀lú ojú, etí, imú àbí gbogbo àyẹ̀wò ara àbi áwọn tó ń fún àwọn aláìsàn ní ìtọ́jú, àbá awọn tó ń fún àwọn ènìyàn ní àwọn òògùn òyìnbó níní lò. A rí pé oríṣìíríṣìí ni ẹ̀tò ìlera pín sí tí a sì ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn elétò ìlera yìí. Tí a bá tú wá wò ó, a rí pé ó ṣe pàtàkì kí ètò ìlera wa, ìdí nìyí tí ó fi dàbí pé ó yẹ kí èeyàn lọ rí dókítà ní òrèkóòrè. Pápa jùlọ láti lè jẹ́ kí òkun wa àti ìlera wa kí ó péye. Nítorí pé wọn ọ́ ní, ẹ́, okun inú ni a fi ń gbé ti òde. Nígbà tí ènìyàn bá ní àlàáfíà ni ó ṣe lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀. Ẹni tí ò láalàáfíà kò lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀. Rí pé èyí jẹ́ ìdí tí a nílò láti rí dókítà. A rí pé tí a bá wò ó, rírí dókítà yìí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà. Pápa jùlọ tí ènìyàn bá fẹ́ ṣe, àà, dáadáa nípa ti ọpọlọ ni, nípa ti iṣẹ́ ṣíṣe ni, ó pín sí oríṣìíríṣìí. A rí pé rírí dókítà yìí wá jẹ́ ǹkan tí jẹ́ pé gẹ́gẹ́ bí ènìyàn a nílò ní òrèkóòrè kí ènìyàn má bà a sùn ẹ́, kalẹ̀. Àbí a sì rí àwọn àìsàn mìíràn tí jẹ́ pé á yọjú tí ènìyàn tẹ̀ léèrò tí ò sì ní, ẹ́ ẹ́, ohun tí àwọn olóyìnbó pè ní symptoms tí ò ní fi ara hàn. Irú àwọn ǹkan báyìí ó nílò àmójútó tí ó ṣe jẹ́ kí ó ṣe pàtàkì fún ènìyàn kí ó lè máa rí dókítà ní òrèkóòrè. A rí pé nígbà tí èeyàn bá ṣe àyẹ̀wò bí gbogbo ara ṣe rí, a lè fi hàn bóyá àwọn àìsàn tí ó fẹ́ yọjú àbí àwọn tó jẹ́ pé ó tilẹ̀ ti wà tí èeyàn ò tẹtẹ ní àkíyèsí. Irú àwọn ǹkan báyìí, a lè tètè fi oni tọ̀un ní ìmọ̀ràn tí ó péye àti pé irú, ẹ́, ọ̀nà tí ó lè gbà láti fi lè dènà irú àwọn, àà, àìlera báyìí kí wọ́n má bà a ju bí ó ṣe yẹ lọ. A rí pé ọ̀pọ̀ ọgbà ní àwọn mìíràn tẹ̀ máa ṣubú tí wọ́n ò ní mọ ìdí. Lẹ́yìn tí wọ́n bá wá dé, ẹ́, hósípítù tán lọ rí dókítà, wọ́n tó máa ṣàlàyé àwọn ǹkan tí ó ti jẹ lọ tí ó fi jẹ́ pé ká ní irú ẹni bẹ́ẹ̀ tètè máa ń rí dókítà lóòrèkóòrè. Irú, àà, ìjàmbá báyìí ò lè máa wáyé. Pápa jùlọ, a nílò láti rí dókítà fún àwọn ǹkan mìíràn nípa ti ìmọ̀ ni kí wọ́n lè gbà wá ní ìyànjú nípa bí èèyàn ṣe máa ṣe tí irú ǹkan bẹ́ẹ̀ bá yọjú. A rí pé èyí tún jẹ́ ohun tí ó wọ́pọ̀. Kìí ṣe pé nígbà tí ènìyàn bá ní àìsàn ni èèyàn tó lè rí dókítà. Kí irú àìsàn bẹ́ẹ̀ tẹ́ẹ̀ tó wọlé àbí kó tó yọjú. A rí pé a nílò láti rí dókítà kí a lè mọ irú, àà, ìdènà tí èèyàn lè lò. Pápa jùlọ ní àsìkò tí a wà yìí tí ó fi jẹ́ wípé oríṣìíríṣìí àìsàn ni ó ń yọjú. Ẹ̀nìyàn nílò láti máa rí dókítà lóòrèkóòrè kí èèyàn lè ní ìlera pípé. Nítorí pé ìlera ni òògùn ọrọ̀. Fún àǹfààní tí ẹ fún wa. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú dídá síkò yìí ní ibi tí ẹ ti ń gbọ̀ mí gbogbo. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tí a pè ní "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin?" Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Tí a bá wò àkòrí yìí, a rí pé ó jẹ́ àkòrí tí ó ń mú orí yá tí ó sì dàbí pé ó jẹ́ ǹkan tí ó wọ́pọ̀. Ṣùgbọ́n tí a bá wò ó ní ìjìnlẹ̀ jù bí a ti ní èrò lọ. Tí a bá wò orin, oríṣìíríṣìí, ẹ́, ipa ni orin kíkọ pín sí àbí irú orin tí èèyàn ń gbọ́. Orin jẹ́ ǹkan tí ó máa ń mú inú èèyàn dùn. Ó jẹ́ ǹkan tí olóyìnbo pé ní therapy. Jẹ́ pé nígbà mìíràn tí èèyàn bá wà ní, ẹ́, inú ìporuru kan tí ó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin, a rí pé nípasẹ̀ irú orin tí ẹni yẹn ń gbọ́, ó lè mú kí ọkàn rẹ̀ yá. Gbogbo ọkàn tó rẹ̀wẹ̀sì tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní láyọ̀. Àbí tí o bá ń gbọ́ tí èèyàn ń kọrin àbí tí ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ gan bá kọ orin fún ara rẹ. Gẹ́gẹ́ bí ẹ̀mí, gẹ́gẹ́ bí ẹni kan, mo níìfẹ̀ orin lọ́pọ̀lọpọ̀ bóyá ní kíkọ ni àbí ní gbígbọ́. Mo jẹ́ eǹikan tó jẹ́ pé orin kíkọ àbí orin gbígbọ́ ó jẹ́ ǹkan tí mo níìfẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí pé àìmọye ìgbà ni, a, orin kí-- nípasẹ̀ orin kíkọ àbí gbígbọ́ orin ni mo ti di ẹni ìbùkún. A rí pé orin ní ayé ìsin yìí, òde tí a wà yìí, ọ̀pọ̀ orin ló ti lẹ̀ jẹ́ pé kò fẹ́ ní, a, ìwúlò. Nítorí pé irú àwọn ọ̀rọ̀ tí a kó papọ̀ nínú orin bẹ́ẹ̀. A rí pé irú orin báyìí a lè pè ní orin tó jẹ́ pé ó kàn fún ènìyàn ní, ẹ́, ẹ́, tí olóyìnbo pé ní entertainment, ní ìdárayá fún èèyàn. Pé, bóyá nípasẹ̀ ìlú tí wọ́n ń lù síi ni àbáwọ́n ohun mìíràn tí wọ́n fi ṣe àkójọpọ̀ irú orin bẹ́ẹ̀. Orin kíkọ ó jù pé, ẹ́, ohun tí a ń gbọ́ lọ. Ọ̀rọ̀ tí orin kíkọ ń mú jáde ó ṣe pàtàkì àti rú ẹ̀kọ́ tí irú orin bẹ́ẹ̀ ń kọ́ ènìyàn. Ni òde òní, ọ̀pọ̀lọpọ̀ orin ló wà níta tó jẹ́ pé kò tẹ́ẹ́ ní ẹ̀kọ́ kankan, kò ní ìwúlò, kò sì ní, ẹ́, iṣẹ́ tí ó ṣe jù pé kó kàn pa èèyàn lẹ́rìn-ín. Àbí irú orin tó jẹ́ pé ó jẹ́ orin tí ó kàn wà fún ìdárayá lásán. A rí pé èyí ni orin tó kọ́ mọ̀ ní òde òní. Ṣùgbọ́n orin jù irú bẹ́ẹ̀ yẹn lọ. Tí a bá gbọ́ orin, irú orin wo là ń gbọ́? Ṣé orin tó ń ṣe èèyàn láǹfàní ni? Àbí orin tó jẹ́, tó kàn jẹ́ pé a kò gbọ́ orin lásán, kò yẹ kó rí bẹ́ẹ̀? Nítorí pé nípa ohun tí à ń gbọ́ ó lè jẹ́ kí a mọ irú ẹni tí, ẹ, ẹ, irú ẹni bẹ́ẹ̀ jẹ́. Nítorí náà tí orin tí èèyàn bá ń gbọ́ bá jẹ́ orin tó jẹ́ pé kò ní ìwúlò, irú ẹni bẹ́ẹ̀ a rí pé èèyàn lè kà á sí ẹni tó jẹ́ pé ẹlẹ́fẹ̀. Ṣùgbọ́n orin tí èèyàn bá ń gbọ́ náà ó lè ṣe, a, ìpasẹ̀ ibi tí irú ẹni bẹ́ẹ̀ yẹn, ojú tí àwọn èèyàn máa fi wò ó. Ẹ jẹ́ a gbọ́ orin gidi, orin tó máa ṣe ọkàn láǹfàní, orin tó jẹ́ pé ó lè ṣe ayé èèyàn ní rere nígbà tí a bá gbọ́ àbí àwọn tí ó bá, tí ó bá ń gbọ́ pẹ̀lú wa. A rí pé èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ayé wa. Pápá jù lọ àwọn ọmọ bí wọ́n ti ń dàgbà sí i, wọ́n nílò ohun tó jẹ́ pé ó ní ṣe, ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wọn nípasẹ̀ orin tí wọ́n ń gbọ́. Gbogbo wa mọ̀ ro wá ẹ jẹ́ a gbọ́ orin gidi tó lè mú ọkàn wa dùn, tó lè mú orí wa yá, tó sì lè fi ọkàn wa sí ipò ọ̀gbọn, ẹ ṣe fún àǹfàní yìí.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi ni àsìkò yìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí, àkòrí tí ó ṣe pàtàkì, tí ó sì ń wọ́pọ̀, tí ó sì ní ìjìnlẹ̀ tí ó pọ̀. Èyí ni a pè ní ṣe o fẹ́ràn kíkọrin? Ṣe o fẹ́ràn kíkọrin? A rí pé orin kíkọ jẹ́ ẹ̀bùn, ẹ̀bùn tí ó ṣe pàtàkì. Ẹlòmíràn ní ẹ̀bùn orin kíkọ láti kékeré. Ẹlòmíràn sì ni yìí, ó dìdi lọ sí ilé-ẹ̀kọ́ fún orin kíkọ. A rí pé ẹlòmí ẹwẹ̀, ó bá àwọn, olórin rìn. Nípasẹ̀ yìí, ó di ẹni tí ń kọ orin. Nípa gbogbo èyí tí a ti kà sílẹ̀, a rí pé orin kíkọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, tí ó sì máa ń mú inú èèyàn dùn. Gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀. Láti kékeré, mo darapọ̀ mọ́, ẹgbẹ́ akọrin. Kékére tí mò ń sọ túmọ̀ sí pé ní àsìkò tí mo ti mọ̀, láti lè ṣe ohun kan tàbí kejì, mo darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin nínú ilé ìjọsìn tí mò ń lọ. Èyí jẹ́ kí orin kíkọ tún jẹ́ ohun tí mo fẹ́ràn bí i a ṣe ń kọrin. Ìgbà tí òye túyẹ́ mi síi, tí mo tẹ̀síwájú, a rí pé nínú orin kíkọ, èyí tún pín sí ipa bí i, mẹ́rin. Nípasẹ̀ orin kíkọ tí ipa obìnrin, ó pín sí méjì. Àwọn tọkùnrin náà ní méjì. Tí mo sì ń kọ orin tí à ń pè ní soprano, yìí ni tí ohun rẹ̀ lọ sókè nínú, ẹgbẹ́ akọrin tí mo wà. Ni ọ̀pọ̀ ìgbà tí a bá ń kọrin, mo rí pé ó máa ń fún ènìyàn láyọ̀ àbí fún èèyàn ní ore-ọ̀fẹ́ láti ronú. Nípasẹ̀ orú orin tí èèyàn bá ń kọ ní àsìkò yẹn. Ó tún jẹ́ ọ̀nà tí èèyàn máa ń gbà, a, sọ̀rọ̀. Bóyá bá Ọlọ́run sọ̀rọ̀ tàbí, ọmọ tí èèyàn bá bí. A rí pé tí èèyàn bá ti ń kọrin fún irú ọmọ bẹ́ẹ̀, èèyàn máa ń bá ọmọ yẹn sọ̀rọ̀ nípasẹ̀ rírẹ ọmọ tàbí nípasẹ̀ kí èèyàn, fi pe, e, è, àkíyèsí ọmọ bẹ́ẹ̀. Nítorí pé lọ́pọ̀ ìgbà tí èèyàn bá ń kọrin fún àwọn ọmọdé, wọ́n máa ń fẹ́ràn rẹ̀. A rí pé irú ọmọ bẹ́ẹ̀, á kọ́kọ́ fara balẹ̀, á bẹ̀rẹ̀ sí ní máa tẹ́tí. Nípasẹ̀ yìí, èèyàn ní ore-ọ̀fẹ́ láti, pe àkíyèsí irú ọmọ bẹ́ẹ̀. A rí pé ọmọ tó máa ń sunkún náà ń gbà mí, èèyàn á bẹ̀rẹ̀ sí ní kọrin. A rí pé irú ọmọ bẹ́ẹ̀, á kọ́kọ́ á dákẹ́. Nítorí pé ipa tí orin ń kó nínú ayé ènìyàn àti ọmọdé àtàgbà kì ń ṣe kékeré. Orin jẹ́ ohun èlò ìwúlò tí ó ṣe pàtàkì, tí ó lè bá ọkàn èèyàn padé. Bóyá nígbà tí èèyàn wà nínú ipo, iporúru ni tàbí nígbà tí ó kú díẹ̀ ká tó tàbí nígbà tí ó dàbí pé gbogbo nǹkan ò lọ dédé. A rí pé tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kọrin, irú ọkàn ẹni bẹ́ẹ̀, á gbógbẹ́, á sì ní ayọ̀ ní orín, ní ẹ̀yìn rẹ̀yìn. Orin kíkọ jẹ́ ohun tí mo fẹ́ràn gidi, gidi. Pápa jùlọ nípa kíkọ orin náà, a rí pé ó tún máa ń fi ẹ̀bùn tí Ọlọ́run fún èèyàn hàn. Ọ̀pọ̀ tó ní ẹ̀bùn orin kíkọ láti kékeré, kété tí ó bá bẹ̀rẹ̀ sí ní gbé iṣẹ́ yen lárugẹ, a rí pé Ọlọ́run á tún máa lo kí a wá lo ohun wa láti kọ orin gidi. Kí a sì ń kọ orin tí ó mọ́gbọ́n lọ́wọ́. Orin tí ó ṣe pàtàkì. Orin tí àwọn ènìyàn á gbọ́ de bí pé a rí ẹ̀kọ́ kọ́, a sì ń rí ẹ̀kọ́ dì mú. Kì ń ṣe orin tí ó jẹ́ pé ka kọ orin lásán àbí ka kọ orin sá. Èyí kì ń ṣe orin tí ó ṣe gidi. Ka kọ orin tí ó mọ́gbọ́n lọ́wọ́. Orin tí ó mú orí yá. Orin tí èèyàn á lè dì mú sì èèyàn sì lè rí ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀. Ẹ ṣe é fún àǹfàní.

Ẹkáàbọ̀, gbogbo ẹ̀yin olùgbọ́ mi. Mo fún tó fẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí àkórí yìí. Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Tí a bá wo àkórí yìí, a rí pé ohun méjì ni ó rọ̀mọ́ ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. A rí pé ìgbésí ayé ènìyàn ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́, òṣìṣẹ́ ìjọba ni tàbí òṣìṣẹ́ ẹ́ ilé iṣẹ́ àdáni. Ìgbésí ayé ènìyàn ṣe pàtàkì àti nínú ilé. Tí a bá wọ̀ iyí, ìgbésí ayé yìí, ẹ̀yàn gbọ́dọ̀ ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ènìyàn. Iṣẹ́ tí èyàn ń ṣe, báwo lèyàn ṣe máa huwà? Báwo lèyàn ṣe fẹ́ jẹ́ kí méjèèjì kó dọ́gba láì pàkan lára? Láìsí pé iṣẹ́ pa ìgbésí ayé ènìyàn lára àbí ìgbésí ayé èyàn pa irú iṣẹ́ tí èyàn yàn láàyò lára. Ìdọ́gba gbọ́dọ̀ wà. A rí pé lọ́pọ̀ ìgbà ni ó jẹ́ pé irú àkórí yìí ó fẹ́ máa ń fi sí ọ̀dọ̀ obìnrin jù nítorí pé gẹ́gẹ́ bí obìnrin, pàápàá jùlọ tí ó ti wà ní ilé ọkọ tí ó sì ní ọmọ àti ọkọ tí ó nílò láti tọ́jú. Lọ́pọ̀ ìgbà ni ó máa ń jẹ́ ìpèníjà láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ ń ṣe àti ìgbésí ayé gẹ́gẹ́ bí ẹ ìyàwó àbí ẹ òbí nínú ilé. Nípasẹ̀ wípé àkọ́kọ́, a rí pé tó èyàn bá wà jẹ́ irú iṣẹ́ tí èyàn ń ṣe tí ó jẹ́ pé láti àárọ̀ títí dalẹ́ nígbà tí ó máa fi wá délé, irú ẹni bẹ́ẹ̀ á ti rẹ́, ìrẹ̀wẹ̀sì á dé láti lè tún dáná, tún bẹ̀rẹ̀ iṣẹ́ ti ilé láti lè tún ṣe gbogbo ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí òbí tàbí ìyàwó nínú ilé. A rí pé èyí máa ń mú kí ó dàbí pé ìrẹ̀wẹ̀sì máa ń dé bá obìnrin àti àárọ̀ náà bákan náà. Ni ọ̀pọ̀ ìgbà náà ni ó máa ń rí bẹ́ẹ̀ láti lè jẹ́ kí obìnrin tètè jí láàrọ́ kùtù kí ó mú iṣẹ́ ilé ṣe kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ máa jáde kó tó lọ ṣe iṣẹ́ tí ó yàn láàyò. A rí pé èyí jẹ́ ohun tí ó ní agbára tí ó sì ń pèniníjà ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n nípa èyí, ènìyàn nílò láti rí pé ìdọ́gba wà ní àárín iṣẹ́ ṣíṣe àti ìgbésí ayé ènìyàn boyá nípa ti ilé ni àbí nípa ti ah ìbí iṣẹ́ tí èyàn ń lọ. Nítorí pé tí ò bá sí ìkan á máa pàkan lára tí ò sì ní tọ̀nà. Ní ìpalára tí ìpalára bá ti wà ní ibi kan sí ìkejì, a rí pé èyí fẹ́ àmójútó. Ẹ̀yàn gbọ́dọ̀ mọ ìgbà tí ó yẹ kó lò níbi iṣẹ́ kó sì mọ irú iṣẹ́ tó ń ṣe kó sì mọ irú iṣẹ́ tí ó máa gbé ṣe nínú ilé kí gbogbo rẹ̀ lè ní ìdọ́gba. Bóyá nípa gbígba ẹni olùrànlọ́wọ́ ni tàbí wíwá alámójútó tí ó máa ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kó má bá dàbí pé irú ẹni bẹ́ẹ̀ kàn ṣubú ní òjijì nípasẹ̀ à ìpèníjà tí ó ń là kọjá àbí nípasẹ̀ irú iṣẹ́ tí ó ń ṣe tí ó ti dàbí pé ó fẹ́ pínlẹ̀ mí. Tí ìyí bá ti wà, a rí pé gbogbo rẹ̀ á máa lọ létò létò. Èyí ṣe pàtàkì kí èyàn mójútó irú iṣẹ́ bẹ́ẹ̀. Pàápàá jùlọ, a nílò láti mójútó ìlera ara wa bákan náà kó má bá dàbí pé iṣẹ́ àti ìgbésí ayé ènìyàn ó fẹ́ kó bá ìlera ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àkórí tí a pé ní ṣé o máa ń ka ìwé? Ṣé o máa ń ka ìwé? A rí pé ìwé kíkà jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Pàápàá jù lọ, ẹni tí ó bá pinnu láti dàgbà sí nípa ti ìmọ̀, iru ẹni bẹ́ẹ̀ nílò láti fi ara rẹ̀ fún ìwé kíkà kí ó lè ní ìmọ̀ àti òye sí i. A rí pé ìmọ̀ ènìyàn ò tó, ìmọ̀ tà náà ò tó. Nípasẹ̀ yìí, èèyàn nílò láti máa ka ìwé lóore kóore kí ó lè fi mọ ohun tó ń ṣẹlẹ̀. Pápá jùlọ nípasẹ̀ ẹ̀, ìmọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀, ìwé literature loríṣiríṣi ti Yorùbá àbí ti èdè gẹ̀ẹ́sì tó máa ń ran èèyàn lọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀ sísọ ènìyàn. Bí a bá ka ìwé, ó máa ń fún ènìyàn ní òye àwọn ìtàn àròsọ mìíràn tí a kọ sílẹ̀. Nígbàtí tí èèyàn bá ń ka ìwé yìí, a lè jẹ́ kí èèyàn mọ ì-- ní ìmọ̀ síi. Àti pé àwọn nǹkan mìíràn wà tí ó jẹ́ pé èèyàn nílò láti kàá nínú ìwé kí ó lè mọ irú kóko ohun tó fẹ́ rí dìmú. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé, a rí pé ọmọ ilé ìwé tí ó bá kọ̀ láti ka ìwé, irú ọmọ ilé ìwé bẹ́ẹ̀, ó ti kọ lẹ́tà sí ohun tí a pé ní ìjákulẹ̀. Nítorí pé kò sí bí èèyàn ṣe fẹ́ ní ọgbọ́n síi tí ò ní ka ìwé àbí ẹni tí ó fẹ́ dé ipò gíga tí ò ní ka ìwé àbí ẹni tí ó fẹ́ sọ ìtàn tí ò ní ka ìwé. Nítorí èyí, ìwé kíkà jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ayé ènìyàn gẹ́gẹ́ bí àgbàlagbà àbí nínú ayé ọmọ, à, ilé ìwé tó ń gba ìmọ̀ síi àbí nípa bí iṣẹ́ kíkọ. A rí pé ìwé kíkà náà ṣe pàtàkì. Nídìí wípé ohun tí ẹni yẹn ń kọ àti kọ sílẹ̀ ó nílò láti kà á, ó nílò láti mọ ohun tí ó wà nínú rẹ̀. Boya ohun tí a fẹ́ni àbí ohun tí a kò fẹ́ níbi tí ó wà. Nídìí èyí, ìwé kíkà jẹ́ ohun tí ó máa ń fi ọ̀nà han ènìyàn tó sì máa ń tọ́ èèyàn sí ọ̀nà. Nídìí èyí, a nílò láti ka ìwé tí ó lè tọ́ wa sí ọ̀nà tó da. A nílò láti ka ìwé tí ó lè fún wa ní ìmọ̀ kún ìmọ̀ àti òye kún òye. Àti pàápàá jùlọ tí èèyàn bá ń retí ìgbéga, èèyàn nílò láti kàwé kí ó lè dé ipò gíga. Ẹni tí ó bá fara rẹ̀ fún ìwé kíkà nípasẹ̀ ọ̀rọ̀ sísọ náà, a rí pé ìwé kíkà tó máa ń ran ènìyàn lọ́wọ́. Nípasẹ̀ yìí, kí a ka ìwé tí ó lè fi wa ní ọgbọ́n, tí ó lè fi wa mọ́na, tí ó lè gbé wa lọ sí ipò gíga tí ó sì lè júwe ohun mìíràn tí a kò mọ̀ tí ó lè fi hàn wá. Ìwé kíkà ṣe pàtàkì. Èyí á sì ran ọ̀rọ̀ sísọ wa náà lọ́wọ́ bákan náà. Ẹ ṣeun púpọ̀.